Bẹ́ẹ̀ni, sorí máa ń fọ́ mi. Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi ni ìgbà mí kódà, èmi àti orí fi fọ́. Ọ̀tá ni wá nítorí pé ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé orí máa má fọ̀ mí, èmi ò sì ní dà á lóun. Títí tí ó fi lọ, mi i sábà mọ̀

Ilé tí mo ń gbé ó ní nọ́mbà orí ilé o, eh, ìlú tí mo ń gbé jẹ́ ìlú tí ó ṣe bẹ́ẹ̀ tóbi púpọ̀, kìí ṣe ti àwọn olóyìnbó máa ń pè ní city ṣùgbọ́n èyí tí àwọn orílẹ̀-èdè ibo máa ń pè ní town. Bákà náà kìí ṣe ìgbèríko, ìgbèríko ó láju ṣùgbọ́n kò láju dé ibi tí ó ti ní nọ́mbà.